Oúnjẹ òwúrọ̀ tea gbígbóná làárọ̀ tàbí kí n jẹ kí n mu kọ̀ àtàkàrà. Ekó gbigboná ati àkàrà làárọ̀ àbí kí n ní ògì, ògì gbí gbóná àtàkàrà.